Rárá, èmi ò mọ̀ bí a ti ń ya àwòrán mọ bíi tí tẹ́lẹ̀. Mo máa ń ya àwòrán tẹ́lẹ̀ nígbà tí mo wà ní kékeré. À ìgbà míràn, àwòrán tí mo ba ti ri, ní orí, a tẹ́li, mo máa ń yà sínú ìwé. Ìgbà míràn, mo máa ń tẹ ìwé náà yà. Ìgbà mií naa mo máa ń lo ḿàkà láti fi ya àwòrán. Àmọ́ ní ìsin mi yà àwòrán bí i tí tẹ́lẹ̀ mọ̀ kò mọ́ra mọ́ bíi ti tẹ́lẹ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn nǹkan tó máa ń pani lẹ́rìn, pàápàá jùlọ àwọn tí mo lè wo ní orí television tàbí tí mo lè wo ní orí fóònù. Àwọn tó bá ti ń pani lẹ́rìn bẹ́ẹ̀ yẹn máa ń mú kí ẹh, o máa ń mú kí inú èèyàn dùn. Tó bá dẹ sí rẹ èèyàn, ó máa ń jẹ́ kí ara tu èèyàn. Tí ó bá dẹ tàbí iṣẹ́ ti ń pọ̀jù, tí ó bá ti mú orifífọ́ wá, èèyàn lè wo àwọn nǹkan tó ń pani lẹ́rìn bẹ́ẹ̀ lọ ní orí television kí ara lè tu ẹni náà.

Rárá, mi fi bẹ́ẹ̀ fẹ́ràn kíkọ ìròyìn ní ibi iṣẹ́. Àwọn ohun tí pa mo máa ń fẹ́ràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn tó bá sì wà nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ pátápátá ní àgbáyé. Mo máa ń fẹ́ràn ju àwọn tó ṣẹlẹ̀ ní àwùjọ, àwọn ìròyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo máa ń fẹ́ràn jù lọ.

Rárá, mi ò ní gíláàsì ọrùn, mi ní ìwúlò fún. Kò sí ǹkankan tí mo fẹ́ fi ṣe lé ní ìwúlò fún mi tí mo bá ti ń ka ìwé mi lò gíláàsì. Kò sí ǹkankan tí mo fẹ́ fi ti gíláàsì ọrùn ṣe nígbà tí kò ní ìwúlò fún mi, kò dẹ ṣe pàtàkì fún mi ní ọ̀nà kan náà.

Tí n ti fẹ́ mú àwọn èrò tuntun wá pàápàá ju lọ, tó bá ti jẹ́ pé kì í ṣe èmi nìkan ló ní lo èrò tuntun náà, a máa ń pè wọ́n láti sọ fún wọn. Lái jẹ́ kò dàbí wípé́, à mo mọ̀ jù wọ́n, mo máa ń sei pẹ̀lú ọgbọ́n. Èrò tuntun náà mo máa ń mú wá pẹ̀lú ọgbọ́n. Lái se jẹ́ pé èmi ló ní lo èrò tuntun náà nìkan, a mo máa ń fi ìwé àwọn èrò tí mo ti ní tẹ́lẹ̀, mo ṣe máa ń wò pé ṣe eléeyi ti mo ṣẹ̀ṣẹ̀ ní, eléyi tọ́ je tuntun yi ó ṣẹ àwọn ti tẹ́lẹ̀. Bí bá ti ṣẹ wọ́n, ẹhn, mo máa ká sí, mo de ṣi máa gbìyànjú láti, láti lò.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù, aṣọ tí mo máa ń wọ̀ tí òtútù bá ti mú. Ìgbà mìíràn tí òtútù bá ti n mú ní òru tí báa ti jí, mo máa lọ wọ aṣọ náà kí òtútù má bá máa pamí ju pé ó máa lè fa ìlera náà ti òtútù bá ti ń pọ̀ jù. Ìgbà mìíràn tó bá tì di ìgbà tí a, òjò ò rọ̀mọ́ ní ọdún tó bá ti ń bọ́ sí ìgbà tí ọdún fr ń pari tí òtútù bá ń pọ̀, mo máa wo àwọn aṣọ náà, àwọn aṣọ òtútù tí mo ní, mo máa wọ̀n ná, ó máa ṣe pàtàkì fún, fún mi láti wọ̀ wọ́n.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a tí ń tún àwọn nkan ṣe. Mo máa ń fẹ́ràn láti máa tún àwọn nkan ṣe, pàápàá jùlọ tó bá tí jẹ́ àwọn nkan tó wúlò ní inú ilé tàbí ní àwùjọ. Inú mi máa ń dùn tí n ba ti rí wọn tún ṣe. Tó bá dẹ̀ tí rí wọn lò boseye ká ṣe máa lò wọ́n máa mú kí inú mi dùn gidi gan ni.

Rárá, mi kì í fi ìdáàbòbò ọrùn sí ara, mi kì í lòò. Ìgba míiran tí n ba ti ń lò, ó jẹ́ pé à mo niló e gidi kan ni. Yatọ̀ sí ìyẹn náà mi kì í sábà lò, mi kì í fi ìdáàbòbò ọrùn sí ara. Mi fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lọ àti pé mi fi bẹ́ẹ̀ kà á sí.

Eh, àwọn òṣìṣẹ́ tó, ah, máa ń ṣiṣẹ́ nínú, ah, ẹnu náà tí iṣẹ́ wọn bá ti n pọ̀ jù mo máa ń fẹ́ tuwọ̀n lára. Maa fún láṣipò láti sinmi díẹ̀díẹ̀. Bẹ ṣi ni àsìkò tán náà, tán gbọdọ dé ẹnu iṣẹ́, wọ́n gbúdọ̀ pé ja. Àwọn tó bá ti pẹ dé, o máa n ní àwọn nǹkan tí a máa ṣe fún wọn náà àti àwọn tó bá dẹ ti ń dúró kọjá àsìkò tí o yẹ kọ ń dúró, oníbaṣe máa ràn wọ́n ní ọwọ́. Wọ́n máa ń gbowo, tó máa ń gbà, o máa ń ju, owo t'awọn to máa ń tètè lọ le máa ń, máa ń gbà àti wipé tó bá ti ní ǹkan kan tó n níwọ̀n lára ní enú iṣẹ́, mo máa sọ fún wọn pé wọ́n lè gbe wá bá mi kí n bá wọn gbà bó jù tó, kí n bá wọn wá ǹkan tọn máa ṣe sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn èrò ìlera, àwọn tó bá ti ń ṣiṣẹ́ fún ara dáadáa, pàápàá jùlọ tí ó bá ti rẹ̀ mí gidi gan-an tí mo dẹ̀ nílò láti ní okun àti agbára padà. Mo máa ń mu àwọn èrò ìlera. Ìgbà mìíràn náà tí n bá ti fẹ́ ṣiṣẹ́ dáadáa tí mò sì nílò okun àti agbára náà, mo máa ń lò wọ́n, mo máa ń mu àwọn èlò ìlera náà tí n bá sì ti rí pó ti fẹ́ máa rẹ̀ mí. Bóyá iṣẹ́ ti ń pọ̀jù tí n bá ti ń sinmi, tí n bá ri pé sísinmi yẹn ò tó, mo máa ń mu àwọn ohun èlò ìlera náà kí ara lè tù mí dáadáa.

Ẹ́ o ní àsìkò tí mo máa ń jí lójoojúmọ́, pàápàá jùlọ tí mo bá ti ní ibí tí mo fẹ́ jáde lọ ṣe àbí tí mo bá ti ní ìfẹ́ iṣẹ́ tí mo fẹ́ tètè ṣe ní àárọ̀ kùtùkùtù, mo máa ń tètè jí, mo máa jí jí bí i aago márùn-ún, ìgbà mìíràn náà a máa ń jí ní aago mẹ́fà. Mo máa ń wò, mo máa ń wò mi kí n tètè jí ní àárọ̀ tí mo bá ti ẹ̀ jáde náà, mo máa ń wò mi kí n tètè jí àbí ìgbà tí mi kí n tètè jí ní ìgbà tí wá, tí wá jẹ́ kí mo pẹ́ sùn ní alẹ́ ni mi kí n tètè jí, ìgbà tó kù mo máa ń fẹ́ràn láti máa tètè jí.

Tín bá ti rí àwọn èèyàn tó nílò ìrànlọ́wọ́ mi ni mo máa ń fẹ́ ran lọ́wọ́. O máa ń wu mí láti ràn wọ́n lọ́wọ́, kí wọ́n lè rí nǹkan tó fẹ́ ṣe ṣe, kí inú dẹ̀ sì lè dùn, kí wọ́n lè máa dúpẹ́ ní ọwọ́ mi pé mo ṣé tí mo rànwọ́n lọ́wọ́. Ínu mi máa ń dùn tí mo bá ti rí àwọn èèyàn ràn lọ́wọ́, ó dẹ̀ máa ń mú ìtùnú wá fún, fún mi. Ínu mi máa ń dùn pé mo rí àǹfààní ṣe fún àwon oníkálukú yatọ sí èmi nìkan. Kí ni sì máa ń mú kí ara èèyàn balẹ̀ àti kí ọkàn èèyàn balẹ̀ àti kí àwọn èèyàn pa'dé àwọn èèyàn púpọ̀, tí inu wọ́n máa ń dùn sí ẹni náà.

À tí mo bá ti fẹ́ polówó ọjà bẹ̀yẹn tí mò ń tà, mo máa kọ́kọ́ polówó ẹ̀ sí àwọn tí mo wàdí pé wọ́n ní à ìlò rẹ̀, àwọn tó wà lórí à fóònù mi tí mo ríi pé wọ́n nílò nǹkan tí mò ń tà, tí mo polówó, màá polówó rẹ̀ sí wọ́n lẹ́yìn náà ni mo máa wo àwùjọ náà, àwọn tó bá ti nílò rẹ̀ jù láà àwùjọ ni mo máa kọ́kọ́ polówó rẹ̀ sí. Tó bá ṣe jẹ pé kì í ṣe èmi nìkan ni ó ń ta nǹkan bẹyẹn ní àwùjọ, mo máa ń jẹ́ kí owó tí mò ń ta temi má pọ̀ tó owó táwọn iyooku ń ta tí wọ́n kí àwọn ènìyàn lè wá máa lọ rà ní ọwọ́ mi. Tí ó bá dẹ̀ tí jẹ́ pé òún ṣe, o nira díẹ̀ láti ṣe àwọn nǹkan báyìí, mo máa san owó fún àwọn tó lè bá mi polówó dáadáa, kọ́ bá mi wá nǹkan ṣe ṣi kí n le máa rí ọjà náà tà dáradára.

Bí oúnjẹ bá ti ṣẹ́kù igbà tí mo máa ń wù mí láti jẹ, tí bá ṣe pé èmi ni ìkan, èmi ló ṣẹ́kù rẹ̀, tí kì bá ti ṣe ẹlòmíì ni yóò ṣẹ́kù rẹ̀. Àmo mi kì í sábà ṣẹ́kù oúnjẹ, oúnjẹ tó bá ti tó mi, kekere ní mo máa ń bù mí ìgbà kan, tí bá ti, ounjẹ́ bẹ́yen tó ṣẹ́kù, mo máa ń kọ́kọ́ gbékàá náà kó lè padà gboná, kí n tó jẹ, mo dè sì máa wo naa boya kò ti pẹ́jú láti jẹ, tí o bá ti pejú a jẹ́ pé kò ṣe jẹ mọ́ ni yẹn, pe o ti ń bàjẹ́, o yẹ kí èèyàn ṣẹ̀ ti dànù.

Ó ti pẹ́ tí mo ti máa kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́, tí máa ti fẹ́ kọ ìgbékalẹ̀ iṣẹ́ bẹ́yẹn, tí máa tì rí pé ike tó wà nílẹ̀ tẹ́lẹ̀ kò wúlò mọ́ bí tí ó yẹ kó ṣe wúlò, pé àwọn èèyàn tó ń ṣiṣẹ́ fún mi o tẹ̀lé mọ́, bó yẹ kó ṣe máa tẹ̀lé, mo máa ń kun wọ́n pọ̀, máa dè sọ fún wọn pé títí tẹ́lẹ̀ yẹn, ìgbékalẹ̀ iṣẹ́ tí tẹ́lẹ̀ yẹn pé wọ́n tẹ̀lé mọ́ pé mo fẹ́ kọ imi pé wọ́n de gbúdọ̀ tẹ̀lé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Tí wọ́n bá ti wá gbọ́ ìyẹn, mo máa wa kọ ìgbékalẹ̀ iṣẹ́ tuntun. Yato sí ìyẹn, ó ti pẹ́ tí mo ti kọ ìgbékalẹ̀ iṣẹ́ kẹ́yìn.

Ó ní àwọn ǹkan kan tí mo máa ń ṣe tí n ba ti fẹ́ máa gbádùn, tí n ba ti fẹ́ gbádùn ara mi bií kin máa jẹ́ ohun tó dára gidi gan-an ni. Ìgbà mìíràn mo lè ra oúnjẹ bẹ́ẹ̀, mo dẹ̀sí máa wo àwọn àwòrán mi orí fóònù mi, mo dẹ̀sí máa wọ inú social media lọ. Ìgbà mìíràn náà mo máa ń gbọ́ ìròyìn àbí mo máa ń ka ìròyìn àwọn ìròyìn tí ó máa ń mú inú mi dùn, bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ju lọ. Mo máa ń ka, mo dẹ̀sí máa ń wò. Ìgbà mìíràn náà mo lè rìn jáde kí n lọ ṣeré ní ìta kí n dè pàdé àwọn èèyàn tuntun, kí n rí àwọn èèyàn tó le jẹ́ bí ọ̀rẹ́ sí mi ní ìjọ́wájú. Ìgbà mìíràn náà mo kàn lè jokoò sílé kí n máa wo tẹlifíṣàn nàa kí n máa wo àwọn àwòrán àti àwọn ǹkan tó máa ń mú inú eeyàn dún tó dẹ̀ máa ń sì ní àrà.

Igbamíràn re, mo máa ń rìnrìn àjò dáradára lọ sí ìlú àwọn ìlú mìíràn tí ó jìnnà, fi bẹ́ẹ̀ jìnnà jù. Àmọ́ àwọn ìlú kan kan wa ti mo si, o ma si ma wun mi láti rìn irin ajo lo si, ti mi ti raye ti mi de ti ni àǹfààní ah láti le lo ẹ̀jọ̀ sí ìyẹn àwọn tí mo rí tí ní àǹfààní láti máa rìnrìn àjò lọ sí, mo máa ń sábà rán rìnrìn àjò lọ sí. Wọn, tí o bá tí jìnnà jù tí wó láti rìnrìn àjò.

Tó bá ti ń tó àsìkò láti lọ sùn, mo máa ń kọ́kọ́ wo bí a mo ti ti gbogbo ilẹ̀kùn àti bóyá mo ti pa gbogbo iná. Mo dè ṣì máa wo àwọn nǹkan tí mo ní mo fẹ́ ṣe ní ọjọ́ yẹn nígbà tí mo kọ́kọ́ jí ní àárọ̀. Mo máa wo bí à mo rí wọn ṣe, bóyá mo rí wọn parí àti boyà mo rí wọn ṣe dáadáa. Tí àwọn tó bá ti ní àwọn nǹkan kan tí mi ò rí parí fún ọjọ́ náà, tó dẹ́ yẹ kí n parí lọ́jọ́ náà, mo máa wo pé kí ló ṣẹlẹ̀ tí mi fi rí àwọn kíni yí ṣe tàbí tí mi fi rí wọn parí. Mo dè ṣì máa rántí wọn tí n bá ti ń sùn kí n lè padà rántí náà tí n bá ti jí ní àárọ̀ ọjọ́ kejì kí n lè ṣe wọn. Mo dè ṣì máa wo nǹkan tí mo fẹ́ ṣe fún ọjọ́ kejì kí n tó sùn, kí n tó lọ sùn. Tí mo bá ti ń jáde lọ, ó lè wùmí kí ń mú aṣọ tí n máa wọ̀ ní ọjọ́ kejì kí n tó lọ sùn ní ọjọ́ náà. Àwọn nǹkan kan báìbàì ni mo máa ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí n tó lọ sùn.

A tí máa ti ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan dáadáa paapá jùlọ fún àwọn ènìyàn yàtọ̀ sí ara mi, tínu wọ́n bá ti ń dùn sí i, o máa wumi ki wọ́n máa yin mi, kán má a sọ pé ọmọ dáadáa tàbí èèyàn dáadáa kú iṣẹ́ tàbí ẹ ṣe gan ní fún nǹkan tí ẹ ti ṣe láti fi ràn wa lọ́wọ́.

Eh tí bá ti fẹ́ bá wọn ní eh ìbáraẹnisọ̀rọ̀, bá ti ní ǹkan tí mo lè fún wọn, eh mo máa fẹ́ fún wọn. Àmọ́ tí bá ti sí ǹkan kan lọ́wọ́ mi tí wọ́n bá lè ṣe wá bá mi pé kí n yan fún wọn ní ǹkan pé oní ìbára ni wọ́n, a sọ fún wọn pé à í si ǹkan kan lọ́wọ́ mi tí mo ní á fún wọn. Kọ́ lọ sí ẹgbẹ́ mi tàbí kọ́ lọ bá ẹlòmíì. Ó kàn jẹ́ kí kìṣẹ́ gbogbo oni ìbára kankan ni yé, kí ó má jẹ́ oní ìbára. Àwọn mìíràn nínú wọn ọ̀lẹ ni wọ́n, wọn ò fẹ́ ṣiṣẹ́, wọ́n má a ń se oní ìbára àkeré, wọ́n má ń ṣe panṣa géégé kí wọ́n lè dá wọn mọ̀

Oṣù àkọ́kọ́ ọdún ni a mọ̀ bí èmi, ó jẹ́ oṣù tó ṣe bẹ̀rẹ̀ ọdún. Tóbá ti wá bẹ́ẹ̀ yẹn, inú ẹ̀mí máa ń dùn gidi gan-an pé a ti wọ oṣù ọjọ́ ìbí mi, inú mi de sì máa ń dùn. Mo máa ń ṣe àwọn nǹkan kan láti ṣe, láti máa múra fún ọjọ́ ìbí gangan.

Bẹ́ẹ̀ni, mò máa ń ra ǹkan dáadáa ní orí Íńtánẹ́ẹ̀tì, pàápàá jùlọ tí ó bá ti jẹ́ ǹkan tí ò wọ́n tó ǹkan tí wọ́n ń tà ní àwọn ọjà tó wà ní àdúgbò mi tàbí àwọn ọjà tí o wà ní àwùjọ. Tí n ba ti wo orí Íńtánẹ́ẹ̀tì bẹ́yen, tí n ba ti rí ǹkan tí mo fẹ́ràn ní ibi ibẹ̀, pàápàá jùlọ tí ó bá ti di pé ò wọ́n tó ǹkan ti won tà ní àwọn ọjà tí a máa ń lọ sí lọ ra ǹkan, ò máa wù mí láti ra ǹkan ní orí ẹ. Àwọn oríṣìíríṣìí ọ̀nà ni èèyàn si lè ra ǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì, àwọn áàpù kan wà bíi Jumia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bíi AliExpress àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti won ti ń tà ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn kan wọ́n kì n sáabà won tó àwọn ǹkan ti woń tà ní àwọn ọjà tó wà ní àwùjọ, ǹkan tó kàn ṣẹlẹ̀ nípé ó lè má dà tó àwọn ǹkan ti won tà ní àwọn ọjà yìí, àti pé ò lè má tètè dé náà tí èèyàn bá ti ránṣẹ́ wípé kí òun fẹ́ ra ọjà báyìí báyìí ò, ní orí Íńtánẹ́ẹ̀tì pé kọ́n de ṣí wá bá òun ní ilé tí òun wà.

Mo máa ń fẹ́ran èso púpọ̀ ní jíjẹ, àmọ́ èyí tí mo fẹ́ran jù lọ ní ah ọ̀gẹ̀dẹ̀. Mo fẹ́ran èso táa ń pè ní ọ̀gẹ̀dẹ̀, bí ò ṣe máa ń rọ̀ tó bá ti pọ́n, bó dẹ ṣe máa ń dùn àti bí yàn de le fi jẹ àwọn, àwọn oúnjẹ kọ̀ọ̀kan náà àti bí yàn dẹ́lẹ̀ jẹ ní àárọ̀ kùtùkùtù tí èèyàn bá ti jí, bí ṣe máa ń ṣiṣẹ́ fún ara, ara ǹkan tó fi mú mi láti fẹ́ran rẹ̀ nìyẹn àti pé èèyàn lè dín, èèyàn lè dín náà bó ṣe jẹ́ ọ̀gẹ̀dẹ̀ èèyàn lè jẹ́ ní díndín, èèyàn de si lè se jẹ, èèyàn lè bọ́ jẹ, èèyàn dẹ ṣi lè jẹ ẹ́ bẹ́ẹ̀, pelu bó ṣe jẹ́ èso láì se tàbí láì bọ́ tàbí láì dín, a lè ṣi lè sun á, a lè sun á wádìí bọ̀lì, ó de ṣi máa ń dùn dáradára, ó máa ń mú kí inú èèyàn náà dùn, kò dẹ́ kí ń pọ̀jù tí èèyàn bá sì jẹ kó kí ń pọ̀jù fún jíjẹ.

Nkan tí ó máa ń mú mi rẹ́rìn-ín pọ̀ gidi gan, igbà mìíràn tí ó máa ń ti jẹ́ pé mo parí iṣẹ́ tó ṣe pàtàkì gidi gan tí mo dẹ̀ ṣiṣẹ́ dáadáa, ló máa ń mú mi rẹ́rìn-ín. Irú ǹkan bẹ́ẹ̀ yẹn má ń mú mi rẹ́rìn-ín. Àmì mìíràn náà tí ó máa ń ṣe jẹ́ pé mo ti ṣiṣẹ́ fún èèyàn tí mo dẹ̀ ṣiṣẹ́ dáadáa, tí ó jẹ́ ènìyàn ọ̀nà ọ̀dún, tẹ́ní o, ọ̀nà ìṣe tuntun tí ó pẹ́ lọ́ mi ni ó máa ń mú mi rẹ́rìn-ín torí inú mi máa ń dún naá. Àmì mìíràn náà tí mó báa ń ti fẹ́ rẹ́rìn-ín, mo máa ń ka àwọn ìwé kan tí ó máa ń mú mi rẹ́rìn-ín, mo dẹ̀ ṣì máa wo àwọn àwòrán kan tí ó máa ń mú mi rẹ́rìn-ín, tó wá ní orí fóònù tàbí orí tẹlifíṣàn tí mo bàá de ti fẹ́ rẹ́rìn-ín náà. Ó ní àwọn ǹkan kan tí àwọn èèyàn tí mo máa ń gbọ́ ọ̀rọ̀ wọn tí máa ń mú èèyàn rẹ́rìn-ín, tí ó jẹ́ kí iṣẹ́ wọn ní láti máa mú èèyàn rẹ́rìn-ín.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jùlọ ni ojú ọjọ́ tí kò bá ti dúdú jù, tí òjò ò bá ti rọ̀ gidi àti tí òòrùn bá ti mú ná gidi kó dúdú díẹ̀. Fẹ́ẹ́rẹ́ fẹ́ bí kó ojò fẹ́ro àmọ kí ojò má ro kátégùn má kátégùn náà sì má fẹ́ kí oòrù má mú ẹni náà. Irú ojú ọjọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ràn jùlọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu pirotíìnì torí pé àwọn ohun pirotíìnì yẹn papọ̀ jùlọ àwọn tó ṣe é mu. Ó máa ń ṣiṣẹ́ fún àgọ́ ara dáadáa, ó jẹ́ máa ń fún yàn ní okun, ó dẹ́ máa ń jẹ́ kí ara èèyàn já kíákíá, ó máa ń fún yàn ní okun àti agbará, ó dẹ́ kí èso máa mú kí ara su ènìyàn. Àwọn ohun ìdí tí mo fi máa ń mú náà ni eléèinà àbí ironà náà tó bá ti wu mímu. Láì nílò àwọn nǹkan báyìí mo máa ń mú.

Mi kì í ka iye ìgbà tí mo máa ń fọ ọjọ́ ní ojoojúmọ́ àmọ́ mo máa ń fọ dáadáa. Tí mo bá ṣe jí ní àárọ̀, mo máa ń fọ ọwọ́ kí n tó ṣe nǹkan kan. Mo máa ń fọ ọwọ́ kí n tó jẹun, kí n lè ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ilé. Mo máa ń fọ ọwọ́ tí mo bá dẹ̀ ti jẹun tán tàbí tí mo bá ti parí iṣẹ́, mo máa ń fọ ọwọ́ náà. Tí mo bá dẹ̀ tó lọ gbọ́nsẹ̀, mo máa ń fọ ọwọ́. Mo máa ń fọ ọwọ́ dáadáa tí mo bá ti fẹ́ ṣe nǹkan kan tó bá ṣe pàtàkì àbí tó bá nílò ọwọ́ tó mọ́. Mo máa ń fọ ọwọ́ mi dáadáa kí owò mí lè mọ́ torí tí mo ti máa fọ ọwọ́ mi tí ó yẹ láyè tí mo fi ṣe iṣẹ́, pàápàá julọ tí mo máa ti lè fi ṣe oúnjẹ tí èyàn bá de ti jẹ oúnjẹ, ó lè fa ìlera, ó dẹ̀ lè fa àgù ara torí àìmọ́tótó ni. Ó mọ ta kí èèyàn máa fọ ọwọ́ ẹ̀ ní ìgbà púpọ̀ ni ojoojúmọ́ torí ìgbà gbogbo ni ọwọ́ èèyàn máa ń dọ̀tí. Pàápàá julọ tí mo ti máa ti fọ ọwọ́ kan, àwọn nǹkan tó dọ̀tí máa mú kí ọwọ́ ẹni náà dọ̀tí. Àwọn ìdí tí mo fi máa ń fọ ọwọ́ mi dáadáa nìyẹn ní ojoojúmọ́. Ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi dáadáa ní ojoojúmọ́, ó máa ń ju ìgbà mẹ́wàá, mẹ́wàá lọ.

Ní iṣẹ́ rí, àwọn tí mo gbà sí ẹnu iṣẹ́ fún mi tó ń ṣiṣẹ́ fún mi. Wọ́n mọ, wọ́n mọ iṣẹ́ ń ṣe dáadáa, wọ́n tẹ̀ máa ṣiṣẹ́ dáadáa. Wọn dè ṣe kí ń ṣe nǹkan tó máa ń bí mi nínú, sò kò sí ìdí tí mo fi fẹ́ lé wọn kúrò ní ẹnu iṣẹ́ náà. Torí wọ́n mọ iṣẹ́ ṣe, wọ́n de sì máa ń tètè dé ẹnu iṣẹ́. Wọ́n de sì máa ń ṣe dá, iṣẹ́ náà dáadáa, ara wọn máa ń yá sí iṣẹ́. Mi lé ẹni kankan kúrò ní iṣẹ́ rí, tó rí èèyàn dáadáa ni mí. Àwọn tí mo de gbà sí ẹnu iṣẹ́, èèyàn dáadáa ni wọ́n. Wọ́n mọ iṣẹ́ ṣe, tí wọ́n bá dè tí ní wàhálà, wọ́n máa ń mú wá bá mi. Tí ó bá sì jẹ́ nǹkan tí agbára wọn kà ní, tí àwọn fúnra wọn lè dáa ṣe àbí tí wọ́n bá sì ní roòlù èèyàn lọ́wọ́ mi, wọ́n máa mú á bá mi kí n bá wọn yanjú ẹ. Tí bá, tí ó bá sì jẹ́ nǹkan tí mo lè yanjú ní, ní mo yóò sì máa ń tún láti máa ran wọn lọ́wọ́. Mo fẹ́ran àwọn tó ń ṣiṣẹ́ fún mi, àwọn náà sì fẹ́ran mi. Wọ́n yóò sì fẹ́ran iṣẹ́ tí àwọn ń ṣe.

Jẹ pàápàá jùlọ tí ariwo bá ti pọ̀jù tí màá ti fẹ́ kí ariwo má sì tàbí tí màá ti fẹ́ ki ariwo má pọ̀jù lọ, màá lo irú ìdákẹ́jẹ. Ìgbà tí ó bá ti wúmi lòó ni ìgbà tí ó bá ti jẹ́ pé mo fẹ́ má ronú jinlẹ jinlẹ tí mí lè ṣi fẹ́ ariwo, màá fẹ́ lò, fẹ́ràn láti má lo irú ìdákẹ́jẹ́. Pàápàá jùlọ tí bàá ti fẹ́ ní àwọn tó wà ní àwùjọ náà ni ara àwọn tó wà ní àyíká mi lára, màá lo.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, pàápàá jùlọ àwọn tó bá ti ṣe iṣẹ́ dáadáa tí wọ́n mú inú mi dùn, ti won bá dẹ́ ti ṣe iṣẹ́ ju tí mo rò pé wọ́n lè ṣe lọ, àwọn tó bá dẹ́ ti máa ń ṣe iṣẹ́ kọjá ago tí oo yẹ ki won pári iṣẹ́, wọn máa ń pè é ní overtime. Mo máa ń fún wọn ní owó ìyẹn náà. Tí wọ́n bá dẹ́ ti di ìparí ọdún, mo máa ń fún gbogbo àwọn òṣìṣẹ́ mi ní owó àti mo dẹ̀ tun máa ra àwọn nǹkan ọdún náà fún wọn kí wọ́n lè mu lo ilẹ́ ki inu wọ́n lè dun. Mo máa ń ṣe àwọn tó ń ṣiṣẹ́ fún mi dáadáa, mo dẹ̀ tíì máa ń fún wọn ní a, owó àfikún, pàápàá jùlọ ti won bá ti ṣiṣẹ́ tó pọ̀ ju iṣẹ́ tí mo fi fún wọn lọ. Mo máa ń fún wọn ní owó àfikún láti fi dúpẹ́ ní ọwọ́ wọn kí inu wọ́n lè máa dùn sí ara è, iṣẹ́ ki ára wọn náà tìí lè máa yá sí iṣẹ́ ṣíṣe ní ìgbà gbogbo àti.

Bẹ́ẹ̀ni, èmi máa ń fọ ẹnu. Ìgbà mìíràn máa ń fọ̀ọ́ tí n bá ti jí ní àárọ̀, ìgbà mìíràn náà mo máa ń fọ̀ọ́ tó bá ṣe di ìrọ̀lẹ́ tó bá ṣe ń bọ́ sí alẹ́, mo máa ń fọ ẹnu mi. Àwọn àǹfààní púpọ̀ wà kéèyàn máa fọ ẹnu. Àkọ́kọ́ ni pé kò kí ń jẹ́ kí ẹnu èèyàn rùn, téèyàn bá dẹ̀ ti jẹun tán náà ó máa ń, téèyàn bá ti fọ ẹnu lẹ́yín ìgbà tó bá ti jẹun tán, ó máa ń yọ ìdọ̀tí kúrò ní ẹnu, kò kí ń jẹ́ kí ẹnu èèyàn náà kẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Àwọn ìdojúkọ tí mọ́ máa ń pàdé ní ẹnu iṣẹ́ ní ibi iṣẹ́ ni àwọn iṣẹ́ kan wà tí, àpa eeyan ọ̀ èèyàn kà, tó máa ń pọ̀ jù àti wípé ìgbá miiran náà, iṣẹ́ náà máa ń pọ̀ jù. Tó bá ṣe ń pọ̀ jù bẹ́ẹ̀ yẹn, ó lè mú orí fífọ́ wá ó dè máa n jẹ́ kí ó rẹ ènìyàn. Àwọn ìdojúkọ mìíràn náà ni iṣẹ́ tó bá-- tí kò bá ṣee ṣe fún ènìyàn tó bá dà bi pe ọ́ ti lé jù. Iru àwọn nǹkan báyìí tí n bá ń ṣe rí a-- pàdé àwọn ìdojúkọ yẹn mo máa ń gbé. Mo lọ bá àwọn tí ó mọ iṣẹ́ ju mi-- tó tì wà ní ẹnu iṣẹ́, kí èmi tó bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Mo máa ń lọ n gbé bá wọn, màá lọ n tọ̀ wọn fún ìrànlọ́wọ́. Kọ́n le rànmi lọ́wọ́ ṣe iṣẹ́ náà, kọ́n de ṣi lè kọ́ mi. Mo lè ṣe iṣẹ́ náà ko lè gba di ọjọ́ mí i kín lè rí ṣe fúnra mi. Kí n máa lo maa ni wọ́n lára ni ọjọ́ mi.

Rárá mi ò tí ì gun ọkọ̀ ojú a, omi rí. Kò sí ibi tí mò ń lọ tí mò lè gùn ọkọ ojú omi lọ. Pápá jùlọ̀ náà ní àwùjọ tí emi wà wọn ò kí n fi bẹ sábà lo ọkọ̀ ojú omi. Àwọn mọ́tò àti ọkọ̀ òfuurufú ni a máa ń sábà lo. À kí n fi bẹ́ẹ̀ lo ọkọ̀ ojú omi?

Rárá, èmi ò ní àwòrán lára. Kì n ṣe ǹkan tí mo fẹ́ràn láti máa ya àwòrán sí ara. Ìdí tí mi ò fi ní àwòrán ní ara náà nìyẹn. Mi ò dẹ̀ sí ká sí náà. Kìí ṣe nǹkan tó máa ń ṣe ara ní ànfàní láti máa ya oríṣiríṣi àwòrán sí ara. Ìdí tí mìí fi ní àwòrán lára, àní eléyìí.

Tí bá tí fẹ́ jáde lọ, mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí inú àpò. Àmọ́ tí àpò mi ò bá ti pọ̀, tí má tí fẹ́ kí kọ́kọ́rọ́ sọnù, mo máa ń fi sí inú, à, ṣàká tí máa gbé dání, ìyẹn tí máa ti ń lọ sí ọjà. Ẹ̀tọ́ sí ìyẹn tí má tí wá lé, mo máa ń fi sí ẹnu ilẹ̀kùn, ẹnu ilẹ̀kùn mo máa ń fi kọ́kọ́rọ́ sí, àmọ́ tí má sì ń jáde, mo máa ń fi sí àpò mi kó má bàá, kó má bàá sọnù.

Bẹ́ẹ̀ni, ẹ̀mí máa ń rìn ní àlàáfíà àti ní ìtùnú. Pàápàá jùlọ tí iṣẹ́ bá ti pọ̀jù tóbá jẹ́ pé èèyàn nílò láti sinmi ara rẹ̀ àti ọkàn rẹ̀, mo lè rìn lọ díẹ̀ kí n lọ gba atẹ́gùn sára tàbí tí ooru bá ti mú tóru iná bá ti ń pọ̀jù, èèyàn lè rìn lọ kí n lọ gba atẹ́gùn sí ara, kí ara lè tú ẹni náà.

Bẹ́ẹ̀ni, ọmọ Yorùbá ni èmi. Gbogbo orúkọ tí wọ́n bá ti fún wa ní èdè Yorùbá ló máa ń ní, ó máa ń ní ìtumọ̀. A dẹ̀ sì máa wá ìdí itunmọ̀ náà, tá bá ti lè wá ìdí rẹ̀ fúnra wa. A máa ń bèèrè lọ́wọ́ àwọn òbí wa àti àwọn tí wọ́n bá ti fún wa ní orúkọ náà fún ìtumọ̀ orúkọ wa kí a lè mọ̀.

Batiri fóònù mi dà gidi gan ni torí pé fóònù mi náà dà. Èyí tó bá wá láti ibi tí mo ti rà lọ́ ṣi wà nínú rẹ̀. Ó dẹ̀ sí máa ń pẹ́, ó máa ń dúró pẹ́, ìgbà mìíràn ó máa ń wọ àkáàtì mẹ́jọ àbí jù bẹ́ẹ̀ lọ. Ìgbà tí mo ń kọ́kọ́ rà á, ó máa ń pẹ́ gidi gan, ó máa ń tó ọjọ́ kan tó máa ń dúró kótó kótó kú. Àmọ́ nísìn kò ni okun bí i tí tẹ́lẹ̀ mọ́ àmọ́ ó sì máa ń pẹ́ náà, ó sì máa ń pẹ́ gidi gidi ki ó tó kú. Batiri fóònù mi dà gidi gan ni bi fóònù náà jẹ dà. Ó dẹ̀ sì máa ń wúlo fún mi dáadáa, pàápàá jù lọ tí kò bá ti fi bẹ́ẹ̀ sí iná.

Rárá, èmi ò mọ̀ bí a ti ń pẹja, àmọ́ èmi kà sí nǹkan tí ó nira, tí ò lè fi bẹ́ẹ̀ le. Tí ẹeyan bá fẹ́ kọ eeyán le tètè kọ daadaa, ó lè ṣe lé. Mọ̀ bo ṣe ń pẹja, mo máa ń rí àwọn àwòrán àwọn èèyàn tó ń pẹja, mo dè ṣì máa ń wò àwọn àwòrán náà, àwọn èèyàn tó máa ń pẹja, mo máa ń rí wípé kì ń ṣe ǹkan tó nira titi bẹ̀ yẹn.

Àkókò ọdún Kérésì ni mo fẹ́ràn jùlọ àti àkókò ọdún ìbẹ̀rẹ̀ ọdún ni mo fẹ́ràn jùlọ. Àwọn àkókò méjèèjì yìí mo fẹ́ràn jùlọ ní àkókò ọdún tí a máa ń ṣe ní ìlú wa. Àwọn ọdún kan na wà tí mo fẹ́ràn, àmọ́ kò sí èyí tí mo fẹ́ràn tó tí Kérésì. A máa ń dúpẹ́ ọjọ́ ìbí Jésù, à dé sì máa ń paàde àwọn mọ̀lẹ́bí wa àti àwọn ọ̀rẹ́ wa. A máa ń parapọ̀, à dé ṣì máa ń rẹ́rìn pọ̀, inú wa máa ń dùn, à de sì máa ń ṣe ayẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pọ̀. À dé ṣì máa ń kó àwọn ọ̀rẹ́ tuntun náà. Ara ǹkan tí a máa ń ṣe ní àkókò ọdún ni wọ́n yí tí mo fẹ́ràn jùlọ.

Àwọn ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí pọ̀. À mọn èyí tí mo rántí jùlọ ni bí mo ṣe máa ń bá àwọn ojú ẹ̀gbẹ́ mi ṣeré náà ní ìgbà tí mo jẹ́ ọmọdé. Bí a ṣe máa ń ṣeré lábáàjì láti sùkú rù, a máa jáde lọ ká bá ti jẹun tán, àwa máa máa ṣeré ìgbàmírána tí eré ọ̀ bá tí wu yàn n ṣe ní ìta. A máa jókòó sí ilé, a máa máa wo tẹlifíṣànì ní inú ilé, ìyẹn tí iná bá ti wà. Àmó tí o bá ti ṣíná, a máa lọ sí ìta láti lọ máa bá àwọn ojú ẹ̀gbẹ́ wa ṣeré àti àwọn tó wa ta pẹ̀lú wa tó jẹ́ ń gbé ní àdúgbò tí ilé wa wà ní ẹ̀gbẹ́ ara.

Eré ìdárayá afẹsẹ̀gbá, iyẹ́n tó n pè ní á fútúbọ̀l ni mó fẹ́ràn jùlọ. Báṣe máa n fi ẹsẹ̀ gbá ti, bí àwọn èyàn ó ṣe má n mú kí inú àwọn èyàn dùn ni àwùjọ. Ọ̀dẹ ṣe lèṣe ṣe fúnra wa, lọ sí pé a ma n wò a lè gbá bọ́ọ̀lù náà fúnra wa, lọ sí pé ká má wa wò bọ́ọ̀lù ní orí tẹlifíṣànì tàbí ní orí stádíọ̀mù, a lè gbá náà fúnra wa ní àdúgbò. Ara nǹkan tó mó mọn fẹ́ràn rẹ̀ ju àwọn eré ìdárayá yòókù lọ nìyẹn.

Tó bá ti di ọjọ́ ìbí mi tí máa ti fẹ́ ṣe àjọyọ̀ rẹ̀, mo máa fẹ́ràn láti máa ṣe pẹ̀lú àwọn ìdílé mi àti àwọn ọ̀rẹ́ mi mìíràn. Kì í fẹ́ kí àwọn ẹrú máa pọ̀ bẹ́ẹ̀, mòlé sì máa fẹ́ máa ṣẹ́ ní ààyè, biya ká máa ṣe ní ààyè ilé wa. A kì í pín àwọn èèyàn púpọ̀ wá síi. A máa ń ṣe oúnjẹ fún ọjọ́ náà, ade sì máa ń wo àwọn àwòrán púpọ̀, a dè sì máa ń sọ̀rọ̀ kí inú wa máa dùn. Inú wa máa ń dùn fún ọjọ́ náà, arási máa ń tù wá. Tó bá tì jẹ́ ẹ́, ọjọ́ tó à ń ṣe àjọyọ̀, ọjọ́ ìbí mi.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń wẹ̀, gbogbo ènìyàn náà ló mọ̀ bí a ti ń wẹ̀. Àwọn tí wọ́n bá sí iṣẹ́ olè nìkan ni ò kí ń mọ̀ bí a ti ń wẹ̀. Pápá ìṣẹ́ lọ́jọ́ tí wọ́n bá ṣì ń dábàá, gbogbo ènìyàn ni èmi mọ̀ pé ó yẹ kó mọ̀ bí a ti ń wẹ̀ torí àti kékeré ni wọ́n ti wá ń kọ́ ènìyàn wá. Bí ènìyàn ṣe ń wẹ̀ kí ènìyàn tó dàgbà, gbogbo ènìyàn ló mọ̀ bí a ti ń wẹ̀ o.

Rárá mi kì í sábà sáré, ìbá ti máa ti sáré ní ìbá tí máa ti dá bọ̀lẹ̀ yọ́to sì yẹn mi kí n sáré. Mo máa ń fẹ́ràn láti máa rìn, júpè láti máa sáré torí tí mo bá rìn kò kí n tètè rẹmi, o sì máa ń tètè rẹmi tí n bá ti ń sá eré. Àmọ́ sí sáré máa ń fún èèyàn ní okun náà, àmọ́ èèyàn lè rí okun náà tí ẹyan bá tì bá ti n rìn. Àmọ́ tí n bá ti fẹ́ tura mi bẹ́ẹ̀ yẹn mo máa ń rìn láti máa gba atẹ́gùn, mi kì í sáré torí sáré máa ń mú kí ooru náà mú iyen lè máa mú kí ó tètè rẹ ènìyàn.

Méjèèjì ni mo máa ń lo. Mo lè lo ọwọ́ ọ̀tún mi, mo de si lè lo ọwọ́ òsì mi. Nǹkan tí, a, mo máa ń fẹ́ fi ọwọ́ méjèèjì ṣe ni ó máa ń jẹ́ kí n mo, eyi tí mo bá fẹ́ lò. Tí mo bá ti fẹ́ di àwọn nǹkan mìíràn mú, mo máa ń fẹ́ràn láti lo ọwọ́ òsì. N bá de ti fẹ́ se àwọn nǹkan kan náà, mo máa ń fẹ́ràn láti máa lo ọwọ́ ọ̀tún. Ọwọ́ méjèèjì ni mo lè lò àmọ́ mo mọ ìkan lò ju èkejì lọ. Nkan tó maa n jẹ́ kí n lo ìkan ju èkejì ni tí ó bá ti jẹ́ pé àwọn nǹkan tí ó bá, a, tó bá ìkan mú, ó máa ń jẹ́ kí n mu láti máa lò ju èkejì lọ.

Àwọn èdè tí yóò wù mí kó pọ̀ tí mi ò mọ̀ ń sọ tí mo máa fẹ́ràn láti kó pọ̀. Àwọn èdè bí i èdè Igbo àti ba èdè Hausa ó wù mí kó àti àwọn èdè tó ń sọ ní orílẹ̀ẹ̀dè mìíràn bí i èdè Spanishì àti Frenchì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn èdè tí ó wù mí láti kó.

Bẹ́ẹ̀ni, mo ní oko pàápàá jùlọ. Àwọn oko kan wà ní ẹ̀yìnkùlé wa tí a ti ń gbin àwọn nǹkan bí i, ẹ́, ọ̀gẹ̀dẹ̀ àti àwọn ẹ̀fọ́ tí ẹ́niyàn le fi se ọbẹ̀, ẹ́ṣin máa ní àwọn, àáá, nǹkan mìíràn náà tó máa ń gbìn síbẹ̀ bíi iṣu àti ẹ̀gẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní oko wa.

Rárá mi ò tíì ṣe ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn. Rárá tó bá ti di ìgbà yẹn, a máa ma wò, a máa ma ronu si. Àmọ́ ní ìsinyìí o, kò tíì sí ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn. Iṣẹ́ tí à mo n ṣe báyìí kò tíì sí iṣẹ́ tó pọ̀ tí mo n ṣe lọ́wọ́. Àmọ́ tí iṣẹ́ bá ti pọ̀ tí wọ́n bá ti lè gbé mi lọ sí ìlú mìíràn tí n bá ti ri wípé owò rẹ̀ ń ṣe dáadáa, mo lè mọlè lọ sí ìlú náà láti lọ ṣe iṣẹ́. To ba de ti jẹ́ ìlú tó dára gidi gan.

Àwọn aṣọ tí mo fẹ́ràn láti máa wọ jùlọ ni àwọn aṣọ, a, ìbílẹ̀ wa, pàápàá jùlọ àwọn aṣọ ta máa ń wọ̀ ní, ẹ, èdè Yoruba táwọn omọ̀luabi, bí i tẹ̀mí máa ń wọ̀. Àwọn aṣọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa wọ̀ jùlọ. Bi èèyàn ṣe lè lọ rán, to de sì máa bá èèyàn lára mu. Ó jẹ, ó wà lára nǹkan tó jẹ́ kí n máa fẹ́ràn rẹ̀. Àti bí oríṣiríṣi bẹ́ẹ náà, oríṣiríṣi irú àwọn aṣọ náà ṣe wà, wọ́n sì ṣì ṣe pọ̀ ní àwùjọ, pé ose sì máa ń bá èèyàn lára mu. Ó wà lára nǹkan tó jẹ́ kí n fẹ́ràn ìyá tí pé wọ́n jẹ́ aṣọ èdè Yorùbá bí i ọmọ ẹni Yorùbá tí mo jẹ́. Mo máa ń fẹ́ràn láti máa wọ aṣọ èdè Yorùbá, aṣọ táa máa ń wọ̀ ní.

Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lọ rí dókítà. I bá ti, ara mi bá ti da tàbí tobá ti rẹ mí tí mo dẹ̀ ti lo oògùn ní ààyè ara mi tàbí tí mo lo àgbo tàbí tí mo mu ohun bíi pùròtíìnì tí wọ́n dẹ̀ ti ṣẹ́ fún mi ni mo máa tó rí dókítà. Àmọ́ ó ti ṣe díẹ̀ tí ó ti rẹ mí tó yẹn tí ó ń jẹ́ kí mo lo ògùn fúnra mi tí ó ṣiṣẹ́ tí mo máa rí kó yẹ kí n lọ rí dókítà. Tí bá tí ìlera bá ti pọ̀ jù, tí wọ́n bá tí apá èèyàn àbí sì àwọn agbo tí ẹ̀yan báa ń mú bá ti kápa èèyan mọ́ ni mo tó máa lọ rí dókítà. Idí nìyẹn tó ti ṣe pé tí èmi ti lọ rí dókítà tàbí tí mo ti lọ sí hospital láti lọ rí dókítà.

Fi sí mi ní ọdọdún àmọ́ yàtọ̀ si ìyẹn, ijọ́ tí mo ní láti sinmi ní ọdún, wọ ijọ́ mẹ́wàá. Iṣẹ́ mi òun pà yàn lára àti pé mo lè ṣe púpọ̀ nínú rẹ̀ láti ilé kí n má sì wá parí ẹ̀ tí màá sì jáde bẹ́ẹ̀ hán fún ọjọ́ náà. Mo lè fi ọjọ́ àsìkò tó kù sinmi ní ilé.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe àtúnlo nǹkan, pàápàá jùlọ tí máa ń ti lo láàkọ́kọ́ tó yẹ sì já dá láti lò ní ẹlẹ́ẹ̀kejì, mo máa ń tún wọn lo. Mo dẹ̀ ṣì mọ ǹkan tọ́jú, ó láwọn nǹkan kan tí mo ní tí mo máa ń tọ́jú dáadáa kí lè máa rí wọn lò ní àìmọye ìgbà tí bàá ti lo nǹkan bẹ́ẹ̀ yẹn, tí màá dẹ̀ ṣi ri pé ó sì dá. Tó dẹ̀ ṣe túùlò, mo máa ń tọ́jú rẹ̀ kí n lè rí túùlò ní ọjọ́ iwájú kí a máa lọ ra, máa fowójú lọ́wọ́ láti máa ra nǹkan tuntun tí èèyàn lè máa túùlò. Àwọn nǹkan kan tí èèyàn lè máa túùlò pọ̀, pàápàá jùlọ àwọn nǹkan tí wọ́n máa ń tà ní orí Íńtánẹ́ẹ̀tì, àwúrọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn èèyàn lè máa túùlò torí láti máa rí wọn rà kò ṣe nǹkan tó rọrùn gidi.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́ tí iṣẹ́ bá ti fẹ́ pọ̀ jù tí n bá ti need láti sinmi. To ba de tí ń bọ́ sí ẹnu ọ̀sán, mo máa ń fẹ́ràn láti máa mu coffee kí ara le tú mi, kí ọkàn mi náà de si lè balẹ̀, paapa jùlọ tí otutu bá ti mú, mo máa mu coffee mi nígbà tó bá ti gbóná kí ọkàn mi lè balẹ̀, kí ara le tú ẹni náà die.

Ti bà ti wa nínú ìlà tí iṣẹ́ bá ti ń pọ̀ jú fún mi tí o bá de ti sí àkókò tó tó, àwọn iṣẹ́ tó bá ti ṣe pàtàkì jùlọ ni mo máa ń kọ́kọ́ ṣe. Mo maa ń kọ wọ́n sílẹ̀ bí wọ́n ṣe ṣe pàtàkì sí jùlọ. So àwọn tó bá ti ṣe pàtàkì jùlọ yẹn, ni mo máa ń kọ́kọ́ ṣe kí wọ́n le kúrò níbi ibẹ̀. Àwọn tó bá dẹ ti ní àkókò tó yẹ kí n ṣe wọ́n náà ni mo máa ń kọ́kọ́ ṣe. Mo de sì máa ń gbìyànjú láti máa pín àkókò lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ kí lè rí pé ó tó.

Igbà mìíràn mo máa ń fọyín ní ẹ̀kan. Igbà mìíràn naa mo de si máa n fọyín ní ẹ̀ẹ̀mejì ní ojoojúmọ́, à ti n máa fọyín lójoojúmọ́ ṣe pàtàkì torí kò kì n jẹ́ kí ẹnu èèyàn run, o de si máa jẹ́ kí ẹ̀yín eeyan àwọn èèyàn ṣe dáadáa, kò kì in jẹ́ kí ẹnù máa, ẹyín máa dùn yàn tàbí kí àwọn máa dùn yàn. Ìdì niyen tí ò fi dáa láti máa fọ ẹyín.

Ó ti ṣe díẹ̀, ó ti pẹ́ díẹ̀ tí mo kẹ́yìn rìn rìn àjò fún iṣẹ́. Ọdún kẹ́rìn ni mo ti rìn rìn àjò fún iṣẹ́ kẹ́yìn. Ìgbà tí iṣẹ́ bá ti wá bẹ́yẹn, bá ti nílò láti rìn rìn àjò, tí mo bá ti rípé owó tí mo máa pa ní ẹnu iṣẹ́ pọ̀ ju owó tí máa fi rìn rìn àjò lọ àti owó tí mo máa ń ná ní ìrìnàjò náà, ẹ̀, iṣẹ́ náà máa ń wùmí ṣe, mo máa ń lọ fún iṣẹ́ lọ. Tàbí tí owó tí mo bá ti máa fi rìn irin àjò bá ti pọ̀ ju owó tí mo máa pa ní ẹnu iṣẹ́ mi kí n lọ fún iṣẹ́ náà, mo máa ń wá iṣẹ́ mii.

Àárọ̀ ni mo máa ń sábà fọ aṣọ. Yàtọ̀ sí ìyẹn, kò sí ọjọ́ tí mi lè fọ aṣọ. Pápá jùlọ tí n bá ti jáde, tí bá ti jẹ́ ìgbà tí mo bá ti wà nílé, tí mo bá ti ní ibi tí mo fẹ́ jáde lọ, ẹ́ẹ̀ mo máa ń jí ní àárọ̀, àárọ̀ kùtùkùtù kí n lè fọ aṣọ kó lè gbe kó tó di alẹ́ kí n lè ka wọlé. Ìgbà tí kò bá dẹ́ẹ̀ tí rẹ̀ mi náà ni mo máa ń fọ aṣọ. Bá dẹ́ẹ̀ tì di pé aṣọ mi tí ń pọ̀ tí ó nílò fífọ̀, mo máa ń fọ wọn náà kí wọ́n lè mọ̀ kíi le máa rí aṣọ tó pọ̀ láti wọ̀. Pápá jùlọ lọ́wọ́ ìgbà míiran náà wa tí oo máa ń wù mí, tí inu mi máa ń dun lati ti fọ aṣọ, kí ó tó lẹ́ je kí aṣọ mi náà ó lè máa fọ láti pọ̀. Àmọ́ tí oo bá ti wù mí bẹ́ẹ̀ láti fọ aṣọ, mo máa fọ aṣọ náà bẹ́ẹ̀

Rárá o, mí kì í jẹun nínú ọkọ̀ àami. Mo máa ń fẹ́ wà ní ilé tí n bá ti fẹ́ jẹun. Kọkan mi lè balẹ̀ kí n lè jokò dáadáa sórí tábìlì kí n gbe ounjẹ mi Sórí tábìlì kì í lè máa jẹ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kí ó má ba à dànù. Kára naa de sì lè tu yàn tí yàn bá ti jẹun tán.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Ó ní ǹkan tí wọ́n ń pè ní bírèèkì tó wà ní inú ọkọ̀ tí ènìyàn máa ń gbẹ́sẹ̀ lé tí ẹni bá ti fẹ́ dá ọkọ̀ dúró ní ìdojúkojú tí àwọn driver máa ń gbẹ́sẹ̀ lé. Ìgbà tí a bá ti fẹ́ wọ ọkọ̀ náà ní ọ̀nà, a máa ń juwọ́ sí ọkọ̀ tí a bá ti fẹ́ dá dúró, kó le rí wa. Ìgbá mi a máa juwọ́, Ìgbá mi ni a dẹ máa sọ̀rọ̀. Kọ́ to de ọ̀dọ̀ wa, kó le mọ̀ pé a fẹ́ wọ ọkọ̀ náà, kó le dúró fún àwa.

Àwọn nǹkan tó máa ń fún ni ìtara ní iṣẹ́ ni tán. Iṣẹ́ bá ti pọ̀jù irun àkókò tí èèyàn ní láti ṣe iṣẹ́ náà tàbí tí ó bá ti ní àwọn èèyàn tó èèyàn mọ̀ wọ́n máa ṣiṣẹ́ tára wọn ò yá síṣẹ́ tẹ́lẹ̀ kì í máa ń fi iṣẹ́ nira fún àwọn èèyàn míì t'ọ́n bá ṣiṣẹ́ lọ, pàápàá jùlọ tó bá ti jẹ́ èmi àti wípé tí àwọn èèyàn téèyàn ń bá ṣiṣẹ́ tí wọ́n ò bá kì ń fẹ́ràn láti máa ṣe iṣẹ́ wọn, tó bá jẹ́ pé wọ́n máa ń fiìlẹ̀ fún ẹlòmíì, pàápàá jùlọ èmi láti máa bá wọn ṣe iṣẹ́. Àwọn, irú àwọn nǹkan báyìí ló máa ń ta mi lára ní ibi iṣẹ́.

Rárá, èmi ò kín wọ gílàsì. Tí mo bá fẹ́ ka àbí tí mo bá fẹ́ ṣe nǹkan mi, èmi ò kín wọ gílàsì. Kò sí ǹkankan tí mo fẹ́ fi ṣe, gílàsì ò kín ṣiṣẹ́ fún mi. Àmọ́ ìgbà míràn náà wá ti ó jẹ́ kí ó máa wù mí wọ̀, pàpàá jù lọ tí orun bá ti pọ̀jù, tí mo bá ti ń jáde lọ tó orun bá ti pọ̀jù, ó máa wù mí láti dé fìlà àti láti wọ gílàsì. Yàtọ̀ sí ìyẹn mi kìí sábà wọ gílàsì.

Rárá mi kì n fẹ́ràn láti máa gbé èèyàn tín bá wà nínú ọkọ̀ kì ń ṣe ǹkan tí ó dára. Àmọ́ àwọn ǹkan kan wà tó máa ń mú èèyàn gbé èèyàn nínú ọkọ̀. Pàpàjùlọ tí àwọn ọkọ̀ mìíràn tó bá wọ̀ ní ojú ọ̀nà ì bá ti wa ọkọ̀ wọn dáadáa tàbí tí wọ́n bá ti ń yọ wa ọkọ̀ tí wọ́n bá ti tètè wa ọkọ̀, irú àwọn nkan báyìí ló lè má mú kí èèyàn má bínú àmọ́ mo máa ń gbìyànjú láti máa ma bínú nínú ọkọ̀ kí èèyàn lè máa wa ọkọ̀ náà pẹ̀lú ẹ̀fọ́ kan bálẹ̀.